Ìrọ̀rí kan ni mo máa ń lò. Kò dén ṣe gbogbo ìgbà ni mo máa ń lo ìrọ̀rí tí mo bá ti ń sùn. Ṣùgbọ́n mo fẹ́ràn kí ìrọ̀rí yí mi ká. Ìrọ̀rí jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa yí mi ká.

Tí mo bá ti jí, mo máa ń kọ́kọ́ gba àdúrà, màá ka bíbélì mi tí bá sì ti ṣe iyen tán, màá ṣeré ìdárayá díẹ̀, kára fi le, kára bá ti le, màá wà lọ wẹ̀, bọ́ sínú balùwẹ̀ tí mo bá ti wá wẹ̀ tán, màá múra láti jáde kúrò ní ilé lọ sí ibi iṣẹ́ tí mo bá ti wá dé ibi iṣẹ́, màá sì wá lọ jẹun.

Rárá o, mi ò fẹ́ràn jiyàn, mi ò fẹ́ràn ìjiyàn. Àlàáfíà ni mo fẹ́ ṣùgbọ́n mo fẹ́ràn kí n ṣàlàyé ara mi, kí n ṣàlàyé ọ̀rọ̀ tí ìjà ò ní bẹ sílẹ̀. Mi ò fẹ́ràn jiyàn, mi ò like ija.

Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkáyọrí ní ibi ìṣẹ́ dáadáa. Ìdí sì ni aṣọ àkáyọrí ó jẹ́ aṣọ tí èèyàn lè wọ̀ láti fi rí owó gbà. Ó ṣe pàtàkì láti fi rí owó gbà lọ́wọ́ àwọn oníbàárà. Aṣọ àkáyọrí máa ń jẹ́ kí àwọn oníbàárà finú tọ́yan tọkàn tán. Bẹ́ẹ̀ni, mo máa wọ aṣọ àkáyọrí nítorí àwọn ìdí wọ̀nyí.

Wákàtí kan ni ìgbà mélòó tí ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà. Láti wákàtí aago kan sí aago méjì ni ìsinmi oúnjẹ ọ̀sán mi wá. Oúnjẹ tí mo, máa ń jẹ gidi gan ní ọ̀sán ni ìrẹsì.

Kẹ́ ní aago jẹ́ nǹkan pàtàkì tí mo máa ń wọ sí ọwọ́ nítorí a ti máa fi wo wákàtí aago tó bá, tó bá lù. Aago ọwọ́ oríṣiríṣi ló wà, tó ní chain wà, tá láṣọ wà, tó ní leather wà, tó ní chain ni mo ní jù. Oríṣiríṣi ilé iṣẹ́ sì ló ń ṣe aago ọwọ́

Àṣà tí ẹbí mi kà sí pàtàkì ni àṣà káàtẹríba, àṣà ìtẹríba àti ọ̀wọ̀ fún àwọn tó bá jù ni lọ àgbàlagbà. Kódà, àṣà yìí ò mọ wa lara dẹ̀ bíi pé à maa ń ta jù lọ gan-an, a máa ń bọ̀wọ̀ fún wọn. Ẹni tí a ń bọ̀wọ̀ fún kò le pa'ni, kò le jẹni lórí.

Àkọ́kọ́, mo máa ń lo ẹ̀rọ ìdánimọ̀ méjì lórí fóònù mi. Èkejì, mi ò kí ń pín alaye nípa ara mi fún ẹni kankan lórí ayélujára. Mo máa ń lo password tó gbóná gán, tí èèyàn ò le ṣàdedémọ̀ lórí ayélujára.

Bẹ́ẹ̀ni, mo máa ń tètè dé, mo máa ń dé ní àkókò. Ìdí tí mo máa ń dé ní àkókò ni iwọn yìí: Àkọ́kọ́ ni àkókò ṣe pàtàkì fún mi gan. Nítorí náà mo máa ń tètè dé, ibikíbi tí bàá ń lọ. Ẹ̀keji, mi ò fẹ́ràn kí n fi àkókò alákókò ṣòfò. Nítorí náà mo máa ń tètè dé.

Ìgbà mélòó tí mo máa ń fi wo ojú àwòrán lójojúmọ́? Nítorí iṣẹ́ tí mò ń ṣe, nítorí iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń lo ó kéré jù wákàtí mẹ́wàá láti máa wo ojú àwòrán lójojúmọ́. Ìgbà míì mo máa ń lò tó wákàtí méjìlá, ìgbà míì mẹ́tàlá lójú àwòrán. Gbogbo ẹ́ kú sí bí iṣẹ́ bá ṣe pọ̀ sí, náà ni màá ṣe wo ojú àwòrán mọ́

Mo máa ń gbé ọ̀kadà lọ sí ibi iṣẹ́. Mo máa ń ṣiṣẹ́ láti ilé, ṣùgbọ́n nígbà mi tí ó bá sí iná, ó ní ibi tí mo sanwó fún tí mo ti máa ń, tí mo sanwó sí tí mo ti máa ń ṣiṣẹ́. A ti dé bẹ̀ ọ̀kadà ni íbẹ̀ o sì jìnnà sí ibi tí mò ń gbé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Ó ní àwọn abọ́ kan tí wọ́n fi máa ń pín oúnjẹ ní òde táa bá lọ. Àwọn mi máa ń da àwọn abọ́ yi nú. Èmi ò kí ń dáa nu nitorí máa padà lo ní ilé. Ó sì ní àwọn ìgò kan náà tí wọ́n máa ń rọ omi sí. Àwọn omi tó máa ń wà nínú ìgò tó dàbí ike yẹn ni. Tí mo bá ti lò ó tán, èmi ò kí ń lọ́ n sọ nù. Mo máa ń ko pamọ́ torí àwọn kan wà to sé pé wọ́n o tún tù ń lò pẹ̀lú abọ́ yẹn náà. Àwọn kan wà sé pé wọ́n tútù ń lò.

Tí mo bá ráyè tí mo bá sì wá ta tí atẹ́gùn bá wà ń íta, mo máa ń fẹ́ràn kí n wo írawọ, kí n wo wọ́n bí wọ́n ṣe ń yọ, wọ́n ṣe ń tan, wọ́n ṣe ń kú.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí mo bá mú ohun mímu. Ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa ń lo ọ̀pá ìfámú́ra. Ìgbà mi wá tó ẹ pé nǹkan tí mo fẹ́ mú kò nílò kí n lo ọ̀pá ìfámú́ra tí mo bá mú ohun mímu. Ìgbà mi wá tó ẹ pé gàárì ni mo fẹ́ mú, ohun mímu náà ni gàárì, ohun mímu ni ẹ̀kọ. Ọ̀pá ìfámú́ra ò ní ṣiṣẹ́ ibi bẹ́ẹ̀ yẹn. Ìgbà mú wá tó ẹ pé omi ni mo fẹ́ mú, ọ̀pá ìfámú́ra ò ní ṣiṣẹ́. Ibi àwọn ọtí ẹlẹ́rìndòdò, ibẹ̀ ni a le ti lo ọ̀pá ìfámú́ra. Ibe ṣi ni mo ti máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo ti le ẹnìkan kúrò ní ibi iṣẹ́ rí. Ó ṣẹlẹ̀ pé mo gba ẹnìkan sí ibi iṣẹ́. Nígbà tó yá, mo bẹ̀rẹ̀ síi gbọ́ pé ènìun ń kùn pé òun ò tíì fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Wípé ìdí tí òun tí fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni pé òun, òun yìí ní àwọn nǹkan tó ń ṣe lọ́wọ́ tó ń bá ti parí, òun wàá bẹ̀rẹ̀ iṣẹ́. Pé òun ò mọ̀ pé màá tètè pé òun ki oun wá bẹ̀rẹ̀ iṣẹ́. Bí mo ṣe lé dànù niyen. Mó lé tefé̀tefé̀.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn dáadáa. Ní ọdún tó kọjá, ọdún 2025, mo rin ìrìnàjò lọ sí Èkó láti lọ ṣe ìnáwó ìgbéyàwó pẹ̀lú ìkan nínú àwọn ẹni tí a jọ ń ṣiṣẹ́.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ò ṣe kókó àti pàtàkì fún ìlera wa. Fún ìdí èyí, mo máa ń lo disinfectant fi, fi fọ ilé ìgbọ̀nsẹ̀ mi. Mo máa ń jẹ́ kí omi wà nínú garawa tó wà nbẹ̀ t'èèyàn lè f'omi, t'èèyàn lè lo omi t'èèyàn bá ti yàgbẹ́ tán. Mo máa ń jẹ́ kí ilẹ̀ẹ́lẹ̀bẹ̀ gbẹ, kí o má rí èèyàn lára.

A! Rárá o, mi ò fori, mi ò fori mi ogun plane rí, mi òrìn ìrìn àjò. Nínú ofurufuri ilẹ̀-nlẹ̀ ni mo máa gba rìn àjò mi, mo ma ti kó sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo ti débi tí mo ń lọ náà.

Mo máa ń ṣe ìwádìí dáadáa, dáadáa. iDi ní pé tí n bá ṣe ìwádìí, mo fẹ́ fi owó ara mi ṣòfò ni yẹ́, mo fẹ́ fi ṣòfò. Tí èèyàn ò bá ṣe ìwádìí èèyàn ò ní mọ ẹni tí ẹ kí ẹ fi ọkàn tán. Nítorí, nítorí ìdí èyí, mo máa ń ṣe ìwádìí dáadáa, kí n tó bá àwọn èèyàn ṣiṣẹ́ pọ̀. Tí n bá ṣe ìwádìí, owó ó jóná, owó ó wọ́ gbó torí èèyàn ké èèyàn pọ́n tán.

Mo máa ń fẹ́ràn láti mu tíì tàbí coffee kí n wá wo àwòrán tàbí kí n fi fíìmù sí i. Kí ń ṣí gbogbo window kalẹ̀ torí ojú ọjọ́ máa ń tu, ó máa ń tura. Máa wá sùn, maa sùn dáadáa.

Ọ̀nà méjì ni mo máa ń gbà gba owó lọ́wọ́ àwọn ènìyàn, àwọn oníbàárà mi, àwọn ọ̀rẹ́ mi. Ìgbà mí wá alákọ̀kọ́, ìgbà mí wá tó ẹ pé wọ́n á gbé owó wá, wọ́n á fún mi nílé. Ìgbà mí wá tó jẹ pé wọ́n á san owó sínú bank account mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ìdí tí mo sì máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí bá ti wà níbi iṣẹ́ àbí tí bá wà nílé ni wípé tí bá lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ kò kí ń mú ọkàn mi kó pín sí ibi tó pọ̀. Ó máa jẹ́ kó ọkàn mi wà ní bí i kan kó wà níbi ǹkan tí mò ń ṣe yẹn.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò sí email mi. Nítorí ìgbàkígbà ni àwọn iṣẹ́ tí mo lọ fún, ìgbàkíigbà ni àwọn ilé iṣẹ́ yen lè ránṣẹ́ pè mí, ìgbàkíigbà ni mo máa ń wo email mi. Mo lè wo lẹ́ẹ̀mewa, mo lè wo lẹ́ẹ̀kan, mo lè wo lẹ́ẹ̀meji, mo lè wo kò sí ìgbà tí mi ò kí ń wo email mi.

Bẹ́ẹ̀ni, àlàáfíà ni mò ń rìn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó jẹ́ kí, kí n rí àbúrú ní gbogbo ìrìn tí mo ti ń rìn láti ọjọ́ yìí. Àwọn kan burúkú wa nta, ṣùgbọ́n mo dúpẹ́ f'Ọlọ́run, àlàáfíà ni mò ń rìn o.

Ó ti tó ọdún tó pọ̀ tí mo ti sunkún, ó ti tó ọdún mẹ́wàá tí mo ti sunkún gbẹ̀yìn. Ǹkan tó sì jẹ́ kí n sunkún ni pé ó níbi kan tí mo ti ṣiṣẹ́ nígbà yẹn, tí mo ti ri owó, mo ti rí gbogbo ẹ̀, nǹkan wa ṣẹlẹ̀, wọ́n gbé mi lọ sí àgọ́ ọlọ́pàá, mọ́ sun be fún ọ̀sẹ̀ mẹ́ta tó yá. Gbogbo nǹkan tí mo ní, àtowó àti gbogbo ẹ̀, wọ́n padà gbà lọ́wọ́ mi. Mo sun ẹkún torí mo mọ̀ wáhalá ti mo ṣe kí ǹ to rí gbogbo nǹkan tí mo rí kọ jọ.

Ah! Ìgbà, ìgbà kúùgbà ni mo máa ń lo fóònù mi o. Kò sí, kò sí ìgbà tí fóònù mi ò kí ń wà lọ́wọ́ mi. Ìgbà míì lójúmọ́, mo lè wà lórí fóònù fún wákàtí mẹ́jọ, ìgbà míì mẹ́wàá, ìgbà míì méjìlá, ìgbà míì wákàtí mẹ́tàlá, mẹ́rìnlá. Kò sí ìgbà tí mi ò le lo fóònù.